Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Nítorí pé nǹkan tó ti mọ̀ mi lára láti ìlẹ̀ ni, àti ìlé kékeré, ọwọ́ ni mo tí fi máa ń kọ ìwé àti ó de ti mọ̀ mi lára títí ìgbà tí mo dàgbà. Nítorí náà ní ìsinyí tí máa máa kọ̀wé, eégún tí máa máa ṣẹ̀ bẹ̀ sórí cloud àbí ǹkan kan, èmi máa kọ́kọ́ kọ́ọ̀lẹ̀ pẹ̀lú ọwọ́ mi ná. Ṣé pé nǹkan tí èyàn bá kọ, nì yàn máa rọ́tí.

Ìbáṣepọ̀ láàrín ibi iṣẹ́, ó jẹ́ ǹnkan tí o jẹ pé ó wà complicated. Nítorí pé tí o bá bá wọn ṣeré jù, ọ́ máa dàbí ìgbá pé o jẹ́ ẹni tí kò múṣẹ́ iṣẹ́ rẹ kárakára. Àmọ́ tó bá jẹ́ ẹni tí kò bá wọ́n rẹ́rìn rararara tó bá le jù tió bá anybody rẹ́rìn, ọ́ máa dàbí ẹni tó máyélé koko ko. Bí ẹni tó ń gbasẹ jórí sórí jù, tí kò mọ bó ṣe bá àwọn èèyàn ṣeré, nítorí ẹ̀ eyán láti wá balance tó bá ti di ọ̀rọ̀ pé wọ́n á ṣé ọ̀rọ̀ ẹ ní ibi iṣẹ́.

Mo jẹ́ ẹnìkan tí kò really gbàgbọ́ nínú pé èèyàn ṣe ọjọ́ ìbí, nítorí pé ó kò ṣe ọjọ́ ìdùnnú náà lọ títí. Ọ̀nà méjì ni, ó jẹ́ ìdùnnú nítorí pé èèyàn ti pẹ́ lórí ilẹ ayé yìí, lórí ilẹ̀. Ó sì wá jẹ́ nǹkan ìbànújẹ́ nítorí pé èèyàn o mọ̀ ọdún mélòó tí èèyàn máa lò kí èèyàn tó kúrò ní ilé ayé yìí. O dabi igbà pé èèyàn ń ṣe celebrate àbí èèyàn ṣe àjọyọ̀ fún ìgbà díẹ̀ tó kù tí èèyàn máa sunmọ́ kòtò. Ọ̀nà méjì ni, ẹnìkan tó bá wu olúkàlùkù ló máa decide pé òun fẹ́ wo ilé ayé bó ṣe rí. Àmọ́ tí n bá fẹ ṣe ọjọ́ àjọyọ̀, ọjọ́ ìbí mi, mi ò ní fẹ́ ṣe ǹkan tó bá pariwo àwọn ọ̀rẹ́ mi díẹ̀díẹ̀ àtàwọn ẹbí mi nìkan ló máa wà n bẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mí, orúkọ mi ni Adémọ́lá. Ni èdè Gẹ̀ẹ́sì ó túmọ̀ sí crowned with wealth. Ó jẹ́ orúkọ kan tó rẹwà nítorí pé àwọn tó bá ń jẹ́ Adémọ́lá wọn ò kí ń tálákà, owó máa ń wà lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ máa ń ri i bá tí ṣé wọ́n máa ń rọ́nà gbe gbà.

Mo mọ ba sé ń sè oúnjẹ dáa dáa. Nítorí mo gbé pẹ̀lú màmá màmá mi. Wọ́n dẹ̀ mọ ọmọ sí ń se oúnjẹ. Mo kéré jù nílẹ́ ngbà náà. Èmi ni dè tó máa ń bá gbogbo eniyàn sé oúnjẹ. Nítorí náà àti kékèré lọ́ tí kan mi mọ sí ń se oúnjẹ. Kò sí oúnjẹ tí mo mọ̀ ṣe. Oúnjẹ ibilẹ̀ ni o. Oúnjẹ kọ́ntinẹnta ni o. Kò sí tí mo mọ ba ṣe ń ṣe bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi gan torí náà gbogbo ìgbà ló máa wá sí ọ̀dọ̀ mi torí wọ́n mọ̀ pé tí wọ́n bá dé ọ̀dọ̀ mi, wọ́n máa rí oúnjẹ jẹ.

Oúnjẹ oríṣiríṣi ni mo mọ̀ bó ti ń ṣe dáadáa. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù tí mo dẹ̀ mọ̀ bó ti ń ṣe dùn dáadáa ni àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú àti omi ọbẹ̀. Ó jẹ oúnjẹ kan to jẹ́ pé bí gbogbo ìgbà tí bá jẹun, o máa mú kí mumi rọ̀tí ń lé. Ibi kibii tí bá wà ní àgbàláye tí bá ti ń rọ̀tí, nípa àmàlà àbí tí bá se àmàlà, àbí tí bá jẹ àmàlà, máa rọ̀tí lé. Máa rọ̀tí bí ilé ṣe rí, máa rọ̀tí ọmọ ẹni tí mò ń ṣe. Ó dẹ́ da láti sè. Rí pé gbẹ̀gìrì jẹ́ protein tó da fún ara. Ewédú ó wà eré wíì ní calcium. Irú tó wà ní ewédú ó da fún ojú. Àmàlà fún rẹ̀ fiber ni, torí náà ó da kí yàn ma jẹ lọ́pọ̀lọpọ̀. Bó ṣe ṣe. Tí o bá fẹ́, mo máa kọ gbómi kaná fún àmàlà tí ómi bá ti hó. Ó ní ǹkan tó ń pè ní èlùbọ́, mo máa da èlùbọ́ yẹn sínú rẹ̀, mo máa rọ̀, rọ̀, rọ̀, rọ̀, rọ̀, rọ̀ títi to máa fi le. Lẹ́yìn náà ti báa gbé ewédú kaná. Ti gbé kaná tí ó bá ti hó, mo máa da irú sínú è Òní ǹkan tó ń pè ní jábẹ́ tí mo máa fi já. Tí ó bá ti wá yọ̀ dáadáa, wọ́n pè ẹ́ ẹnu ewédú yẹn dáadáa. Ìmọ̀ tí ò bá yọ ewédú yẹn ò dáa nìyẹn. Lẹ́yìn yẹn, wà ní gbẹ̀gìrì. Mo máa gbé wá kaná, mo máa sè é. Lẹ́yin tí a bá ti rọ̀ ọ́ dáadáa, to báa tì rọ̀ ọ́ gan. Mo wá sè ẹ́ nínú aṣẹ. Òun tí bá yọ inú ẹwà yẹn, omi inú ẹ lọ máa gbé kaná, máa fi yọ̀ síi, fi epo síi àti fi adùn síi. Lẹ́yìn náà àmàlà ti jiná ni ẹ. Ẹ wá ko omi ọbẹ̀, omi ọbẹ̀ ata àti, eh, àlùbọ́sà àti tòmátò gbogbo náà máa lọ papọ̀. Máa kuná, ma dẹ̀ fi epo sínú pọ́ọ̀tù, ma gba epo yẹn tọ́ báa ti gboná dáadáa, a da sínú rẹ̀. Tí ó bá ti hó, hó, hó, hó, hó, a fi iyọ̀ síi, a fi adùn síi. Bo jẹ́ ẹja ni o, bo jẹ́ ẹran ni o, gbogbo nkan tẹyan bá fẹ́ fi sí i, a dà á sínú rẹ̀, a dé, a dé kó jiná. Àmàlà ti ready niyẹ́n.

Rárá mi ò tíì lé ẹ̀eyàn kankan kúrò ní iṣẹ́ rí. Àmọ́ tí ó bá wùwà tó lòdì sí òfin tí n bá múlẹ̀, mi máa lé wọn kúrò ní ilé iṣẹ́. Nítorí pé iṣẹ́ mi jẹ́ ǹnkan tó pàtàkì gan, iṣẹ́ tó ní lè ṣẹ pẹ̀lú oúnjẹ ni. Ó dẹ́dẹ́kẹ, ó dẹ́dẹ́ ǹnkan tó wà delicate gan, ǹnkan tí o gbọdọ̀ fi ṣeré. Nítorí ọ̀nà ẹnikeni bá ṣe aṣiṣẹ́ lenu iṣẹ́ máa lé kúrò.

Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin kan tó wà inspirational. Mi ò rántí orúkọ ẹni tó kọ ó, àmọ́ bàbá bàbá mi máa ń kọ ọ́ ní oorekoore. Òun náà lọ báyi: Orí ló mọ ọ́ lọ̀la, orí ló mọ ọla. Bóyá máa dọ́ lọ̀là lọ́la, orí ló mọ ó. Orí mi tètè, wá gbore pàdé mi lọ́nà o. Bóyá máa dọ́ lọ̀là lọ́la, orí ló mọ ó. Mó sí ń fẹ́ràn láti máa kọrin yen lójoojúmọ́ nígbà gbogbo. Torí ó jẹ orin kan tó máa ń fún mi láyọ̀ àti idunnú nígbà tí bá kọ ọ́ àti gbogbo ìgbà tí bá gbọ́ ọ́.

Oríṣìíríṣìí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni mò ń lò. Mi ò ní ẹẹ́kan pàtó tí mò ń lò. Iké yìí tí bá rí ni màá lò, iké tó wà available ni màá lò. Mi ò kí ń ṣe ẹnìkan tójẹ̀ pé mó máa yọ̀bọ̀. Bó bá ti rí ni màá lò, torínà kó sí ì tí miò ń lò, dẹ̀ sí ì tí miò kí ń lò.

Mọ́ kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ tó ṣe díẹ̀ sẹ́yìn, ọjọ́ mẹ́rin sẹ́yìn. Torí pé àwọn ọ̀rẹ́ mi nígbà mi tán ba wá, mi wá síbi iṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ oúnjẹ ni. Mo máa ń ṣe ẹran adìẹ àti ọ̀dùkún, mo máa ń ṣe fáwọn èèyàn tí máa ń dín tí máa ń ṣe fáwọn èèyàn tí máa ń jẹ. Àwọn ọ̀rẹ́ mi máa ń wá náà nígbà mi, tán máa wa ra ọjà, wọ́n a bá mi ṣeré kan dẹ padà, wọn máa ń ṣẹlẹ lẹkọ̀ọ̀kan. Àmọ́ kò kí n ṣe gbogbo ìgbà.

Àmò fẹ́ràn jíjò gidi gan ni, àmó mi ò mọ bi won ṣe ń jó mi ní páró àmó mo fẹ́ràn ẹ. Kí ènìyàn fẹ́ràn nkàn àti kí ènìyàn mọ ṣe ó yàtò sí ìráwọ̀. Mo fẹ́ràn jíjò gidi gan àmó mi ò mọ bó ṣe ń jó, àmó mo ti n kọ́, mo ti n kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà, màá mọ̀ jó dáadáa.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí pé oníkálukú ló ní nǹkan tó ń ṣe. Tí a bá ṣe ní ka pàdé ní ojúkorojú, ayé lè má sì láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nítorínà ìpàdé lórí fóònù ló máa ń dára jù lẹ́ẹ̀kan kan, àmọ́ òun náà ní abàwọ́n ti ẹ̀ nítorí pé kò le dàbí kí eyan bá a yàn sọ̀rọ̀ lójúkorojú, kó si bo le ṣe fẹ́ rí, kò le dàbí. Nítorí láwọn nǹkan kan tí ẹyan máa fẹ́ sọ, tí ẹyan máa fẹ́ ṣe, tí ọ̀un lè ṣe lórí ìpàdé lórí fóònù àmọ́ tí ẹyan máa ṣe lójúkorojú ó dára, àmọ́ òun náà ní àléébù ti ẹ̀.

Mi ò ní àkókò pato kan tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Gbogbo igba tí oúnjẹ bá delẹ, ni màá jẹ. Ìgbà mí, mo lè gbàgbé gan pe mo fẹ́ jẹ oúnjẹ alẹ́. Ko jẹ pé ìdajì bíi ago mẹ́ta, ago mẹ́rin ni mo ṣẹ̀ máa jẹ oúnjẹ alẹ́. Emi ò ní aago kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ó bá-- ó níí ṣe pẹ̀lú ìgbà tí oúnjẹ bá délẹ àti ìgbà tí n bá ráyè, tí n bá dẹ ranti pe mo fẹ́ jẹun.

Ìṣòro níbi iṣẹ́ ó, ó pọ̀. Àmọ́ tí ẹ ma fẹ́ kojú ìṣòro kan, èèyàn máa láti mọ ìdí nǹkan tó fa ìṣòro yẹn tó fi wáyé. Tí ẹ bá sì lè mọ nǹkan tó fa ìṣòro yẹn tó fi wáyé, èèyàn máa ṣe wá lè mọ bó ti fẹ́ ṣe láti dójúkọ ìṣòro náà.

À ere ìdárayá tí mo fẹ́ràn jù ní football àbí ti àwọn èèyàn máa n pè ní soccer. Mo fẹ́ràn rẹ̀ gan nítorí pé ó má n mú inú mi dùn tí mo bá rí bí àwọn èèyàn ṣe máa n gbá. Mo dẹ̀ ní club tí mo support jù, òun ni FC Barcelona àti Arsenal. Club méjì yẹn ni mo fẹ́ràn jù. Gbogbo ìgbà ni máa dẹ̀ n wo eré wọn tí wọ́n bá n gbá bọ́ọ̀lù, gbogbo ìgbà ni màá n wo.

Tiṣẹ́ bá pọ̀, mo máa kọ gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá kọ́olẹ̀. Màá wò èyí tó bá ṣe pàtàkì jù. To je pé mo láti ṣe kíá kíá kíá kíá, àwọn iyẹn ni máa kọ́kọ́ ṣe kúro n llè. Máa tun wá wo èyí to je pé kò fibẹ́ẹ̀ ṣe pàtàkì, ìyẹn náà ni màá tun wá ṣe yẹn. Màá wa wò èyí tí kò ṣe pàtàkì rárárárárárá, àwọn yẹn ni màá ṣe gbẹ̀yìn. Èmi máa ń to iṣẹ́ bó ṣe bá ṣe pàtàkì si.

WiFi ò yára tó àmọ́ kò sí ìmí tí èèyàn fẹ́ lò. Èèyàn máa láti lò bẹ́ẹ̀ náà ni. Kò yára tó rárá. Nígbà mí tí mo bá fẹ́ lòodu page kan, mo lè lo ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú mẹ́rin láti lòodu page kan.

Mo máa ń wo àwọn tó bá ṣe pàtàkì jù, màá ń to wọn. Ònìkàn tí wọ́n ń pè ní scale of preference. Scale of preference yìí ó jẹ́ tito àwọn iṣẹ́ tí èèyàn ba fẹ́ ṣe, bó ṣe pàtàkì sí i. Èèyàn máa wa bẹ̀rẹ̀ láti máa ṣe látòke wá sílẹ̀